Ní ìgbà tí òjò bá ń rọ̀, nígbà tí a wà ní kékeré, nígbà tí òjò bá ń rọ̀, a máa ń bọ́ sí ita láti ṣeré nínú òjò. A máa bọ́ sí ibi tí omi ti ń dà dáadáa, ìyẹn láti orí fèrèsé, a sì máa ṣeré. Ṣùgbọ́n nígbà tí-- àbí láti orí òrùlé. Ṣùgbọ́n nígbà tí a dàgbà tán, a máa ń kọ́, a ti kọ́, a dẹ̀ ti gbọ́n si. So nítorí ìdí èyí, nígbà tí a bá rí pé òjò fẹ́ rọ̀, a máa ń ti fèrèsé wa, kí àfẹ́sí òjò kí ó má bá wọnú lé, a sì máa pa àwọn iná, àwọn, àwọn èròjà tí ó ń fa iná wọlé, kí ìjàmbá iná kí ó má ba ṣẹlẹ̀ ní irú àkókò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni a máa ń gbìyànjú láti má bọ́ sí ita, torí pé nígbà méjì ẹniyan bá bọ́ sí ita nínú òjò, ìjàmbá le ṣẹlẹ̀ nípasẹ̀ pé ènìyàn yọ̀ ṣubú àti pé tí ènìyàn kò bá dé rí ẹni ranni lọ́wọ́ nírú àkókò bẹ́ẹ̀, ó lè di ohun tí ó pọ̀ tàbí kó yọrí sí ikú. So nítorí ìdí èyí, àwọn ohun tí mo máa ń ṣe ní èyí, kí n ti ilẹ̀kùn, kí n pa àwọn ohun tó ń fa iná wọlé àti pé kí n sì dúró sínú ilé títí tí òjò á fi dà.

Àkókò ọdún tí mo fẹ́ràn jùlọ ní ìgbẹ̀yìn ọdún àti ìbeẹ̀rẹ̀ ọdún, èyí tì ṣe December àti January. Ìdè tí mo ṣe fẹ́ràn December ni pé ó jẹ́ àkókò ti ayẹyẹ ìbí Kristi ìbọ́ sí. So ní àkókò yìí, gbogbo ènìyàn wọ́n máa gbaradì torí gbogbo ọdún tí a ti fiṣẹ́ láti bẹ̀rẹ̀ ọdún títí di àkókò yẹn, wọ́n máa ṣe kíni? Wọ́n máa gbaradì láti lọ fún ìsinmi. Àkókò yìí nínú ọmọ ilé ìwé máa ń dùn jù sí, àkókò yìí náà dẹ̀ nínú òṣìṣẹ́ máa ń dùn jù sí torí ní àkókò ayẹyẹ yìí, ìdùnnú nìkan ni gbogbo ènìyàn máa ń ṣe kíni? Ni wọ́n máa ń wa, kii sí ẹni tí ó máa ń sábà sọ pé òun ń gbé nǹkan kan sí ọkàn. So inú mi máa ń dùn níru àkókò bí èyí ní ọ̀pọ̀ ìgbà. Àti wípé ní ìbẹ̀rẹ̀ ọdún náà yẹn ní ọdún tuntun, ayọ̀ mi máa ń kún tí torí pé kíni? Àǹfààní ńlá, àǹfààní ńlá ńlá ló jẹ́. Ṣé ènìyàn máa le ọdún? Ṣé ènìyàn bá lè kọjá láti ọdún kan sí ọdún kejì? So inú mi máa ń dùn nínu àkókò yìí ó sì máa ń fún mi ní ìwúrí pé ọdún tuntun nìyí àti pé ohun tí mo gbọdọ̀ ṣe àti ipa àti okun tí mo gbọdọ̀ fi ṣe.

Mo máa ń lo ọwọ́ ọ̀tún, mo sì máa ń lo ọwọ́ òsì, méjèèjì ni mo ma ń lò. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, ọwọ́ ọ̀tún mi ni mo máa ń lò jù. Ṣùgbọ́n ní ìgbà mí ì tí mo bá fẹ́ wò bá yà mo sì lè lo ọwọ́ òsì mi, ni mo máa ń dán wò pé kí n lo wo, mo sì máa rí pé mo sì lè lo ọ. Ó lójú nǹkan tí mo lè fi ọwọ́ òsì mi ṣe o, ṣùgbọ́n mo lè lo ọ. Bi tí mo bá fẹ́ gbálẹ̀, tí mo bá fẹ́ ṣan ọkọ̀, àti tí mo bá fẹ́ ṣe iṣẹ́ ọwọ́ mi, ohun tí mi ò lè fi ọwọ́ òsì mi ṣe dáadáa ò ju pé kí n fi kọ̀wé lọ. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tún mi ni mo fi máa ń kọ̀wé, ni mo dẹ̀ fí máa ń sábà ṣe gbogbo iṣẹ́ tí mo bá fẹ́ ṣe. Ṣùgbọ́n ọwọ́ òsì mi náà mo máa ń lò dára dára.

Àkókò tí mo fẹ́ràn jù ní ọjọ́, oun ní alẹ́. Nítorí wípé nígbà tí mo bá ṣiṣẹ́ lọ ní òwúrọ̀ tí ẹ ó rẹ̀ mí, nígbà tí mo bá lè padà dé ilé mi ní alẹ́ ni inú mi máa ń dùn jù. Torí ní àkókò yìí ni ààyè máa ń wà fún mi láti sinmi ní ọ̀pọ̀ ìgbà àti pé ìgbà míì náà ni mo máa ń lè ṣe iṣẹ́ ara mi yàtọ̀ sí iṣẹ́ tí, tí iṣẹ́, iṣẹ́ tí mo, tí mo ń ṣe pawó. Ṣùgbọ́n mo-- nígbà mí ìna mo máa lè ṣe ní alẹ́ ni mo máa ń lè ṣe iṣẹ́ ara mi àti pé ní àkókò yìí ni mo máa ń lè jẹ oúnjẹ tí ó tẹ́ mi lọ́rùn àti oúnjẹ tí mo fẹ́ láti jẹ láìsí ikùnsínú làti ọ̀dọ̀ ẹnì kankan. Ìgbà yìí náà dè ni mo máa ń lè rí àwọn ẹbí mi láti lè, láti lè jọ sọ̀rọ̀ àti láti lè jọ ṣe àwàdà. Àti pé ní àkókò yìí náà dè túnni, mo máa ń ráyè láti lè sọ pé mo fẹ́ wo, mo fẹ́, mo fẹ́ wo àwọn, mo fẹ́, mo fẹ́ wo, mo fẹ́ wo, mo fẹ́ wo fíìmù lórí tẹlifíṣàn tàbí mo fẹ́ gbọ́ ìròyìn tàbí mo fẹ́ gbọ́ orin. Ní àkókò yìí náà dè ni mo ti le sọ pé mo fẹ́ ka, Bible iyẹn tí í ṣe ìwé mímọ́ ni mo lè sọ pé mo fẹ́ kà á sí. So alẹ́ ní ojoojúmọ́ ni mo fẹ́ràn jù. Tí mo bá ti dé ní alẹ́, ni ọkàn mi ni ó tó máa ń balẹ̀ torí pé kíni ní ìgbà yìí ni iṣẹ́ òjọ́ mi ni mo ti parí ẹ̀ ni mo sì wá láti lè wá sinmi ní ilé.

Ẹ̀bùn tí mo fẹ́ràn láti fún ènìyàn jù ni ẹ̀bùn aṣọ àti ẹ̀bùn owó. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo máa ń bi ènìyàn léèrè ohun tí ó fẹ́. Torí mi ò, mo mọ̀ pé ohun tí mo fẹ́ fún ènìyàn kọ́ ni ènìyàn lè fẹ́ fún ara rẹ̀. So mo máa ń bèerè ní ọ̀pọ̀ ìgbà pé "à, ṣe nǹkan báyìí ni o fẹ́ àbí kí gangan ni o fẹ́?" So, màá ráyè lè ra irú nǹkan bẹ́ẹ̀ fún ènìyàn bẹ́ẹ̀

Mo ra erọ́, màá ra erọ́ ayárábiàsà tuntun nígbà tí ó bá wù mí. Ṣùgbọ́n nígbà tí mo máa ń wò ni pé mo máa ń gbìyànjú láti ra erọ̀ yarábíàṣà tuntun láàárín ẹ̀kan lọ́dún tàbí ẹ̀kan ní ọdún méjì. Nítorí pé mo fẹ́ràn láti máa lo ohun tí ó bá ìgbà mu àti ohun tó jẹ́ pé ó jẹ tuntun tuntun. Torí e le máa ń fún mi ní ìwúrí ó sì máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ àti pé ó sì máa ń jẹ́ kí iṣẹ́ tí mò ń ṣe torí iṣẹ́ ohun tí ó bá Internet mu ni. Só Nítorí ìdí èyí, mo máa ń, mo máa ń, mo máa ń fẹ́ kí ó jẹ́ pé gbogbo ohun tí mo máa ń lò ó máa ń jẹ́ pé kíni, ó máa ń jẹ́ ohun tó jẹ tuntun àti ohun tó jẹ́ pé ó bá ìgbà mu.

Ẹn, mo lọ sí ọjà níí ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tó lọ. Èyí tó sì ṣe jẹ́ bẹ́ẹ̀ ni pé mo máa ń ra ohun tí mo fẹ́ jẹ fún ọ̀sẹ̀ kan àti àwọn ohun tí mo máa nílò fún ọ̀sẹ̀ tuntun. Nítorí idí ẹ̀yi ni mo ṣe máa ń lọ ní Sátidé. Ní gbogbo ìgbà Sátidé ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ni mo máa ń lọ. Èyí sì fihan na pé kí ni? Ní ọ̀sẹ̀ tí a wà yìí, nípa agbára Ọlọ́run, mo máa gbìyànjú náà láti tún lọ ra ohun tí mo máa lò fún ọ̀sẹ̀ tó ń bọ̀. So ọ̀sẹ̀ tí mo lọ sí-- ọjọ́ tí mo lọ sí, ẹhn, tí mo lọ sí ọjà gbẹ̀yìn ni Sátidé ọ̀sẹ̀ tí ó lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo fẹ́ràn láti máa ka ìwé gan-gidigan ni o. Nígbà tí mo wà ní kékeré, níbi ọwọ́ ọdún mẹ́fà sí ọmọ ọdún mẹ́jọ ni mo ti fẹ́ràn láti máa ka ìwé gẹ́gẹ́ bí àwọn òbí mi ti sọ. Àmọ́ nígbà tí mo gbọ́n jú, tí mo wà ní bí ọmọ ọdún mọ́kàndínlógún, no, bí ọmọ ọdún mẹ́rìndínlógún ni mo ti máa ń ka ìwé. Mo sì le ka bí oríṣi ìwé bí mẹ́ta láàárín ọ̀sẹ̀ kan tí màá ka láti bẹ̀rẹ̀ títí dé òpin. Àmọ́ nígbà tí mo dàgbà tán yìí náà, mo sì máa ń ka ìwé. Àwọn ìwé tí mo dẹ̀ máa ń ka ọ̀kan lára rẹ̀ ni ìwé Robert T. Kiyosaki, ìyẹn Rich Father and-- Rich, eh, Rich, Rich Dad and Poor and Poor Dad. Bẹ́ẹ̀ sì ni mo máa ń ka àwọn ìwé ní ọ̀pọ̀lọpọ̀. Mo máa ń ka àwọn ìwé tí Billy Graham kọ àti àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni mo sì fẹ́ràn láti ka ìwé, ẹ́ n, ìwé òǹkọ́wé ni, ìyẹn Wọlé Soyinka àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀

Mo fẹ́ràn láti ya àwòrán ṣùgbọ́n kì í ṣe àwòrán ti ara mi. Mo fẹ́ràn láti ya àwọn ẹlòmíràn nítorí pé ó wà lára iṣẹ́ tí mo kọ́ ṣùgbọ́n mi ò fẹ́ràn láti ya ara mi. Àyàfi tí ó bá ní pé ó ní ìdí pàtó tàbí ó ní ayẹyẹ kan tàbí òmíràn tí à ń ṣe. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà àwọn ènìyàn máa ń bẹ̀ mí wọ́n sì máa ń pè mí, wọ́n á fowó pè mí, ìgbà mí máa dẹ̀ ṣe ní ọ̀fẹ́ láti ya wọ́n nítorí pé mo jẹ́ ẹni tó kọ́ṣẹ́ tí mo dẹ̀ mọ iṣẹ́ nípa àwòrán yíyà. So, eléyìí ò jẹ́ kí àwọn ènìyàn kí ó fẹ́ràn mi láti ya wọ́n ní ọ̀pọ̀ ìgbà.

Ìdojúkọ pọ̀ nínú iṣẹ́ mi, ṣùgbọ́n láàárín àwọn ìdojúkọ yẹn, ìkan nu ẹ̀, ara àwọn ìdojúkọ yẹn, àwọn kan nu ẹ̀ ní èyí, kò sí àkókò fún ara mi. Ni ọ̀pọ̀ ìgbà ohun tí mo bá fẹ́ ṣe fún ara mi, mi ò kí n ráyè láti ṣe. Nítorí pé iṣẹ́ mi ó jẹ́ iṣẹ́ tó yẹ pé mo nílò láti fi gbogbo ọkàn mi sí i àti pé nígbà tí mo bá ń ṣe iṣẹ́ mi, kò kí ń sí ọ̀nà láti ṣe nǹkan mi. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ó jẹ́ iṣẹ́ tó máa ń mú kí ara kí ó roni nígbà tí ènìyàn bá padà délé gbogbo òun, kò ní sí ohun kan fúnni láti ṣe mọ́ jú pé kí ń ṣe kín ní jú pé kí ń jẹun, kí ń sùn lọ ní ọ̀pọ̀ ìgbà, kí ń dẹ̀ tú ṣe kín ní, kí ń tú tú máa ṣe kí ń kí ń kí ń kí mo dẹ̀ tú di ọjọ́ kejì kí mo kí ń tú bọ́ sí ibi iṣẹ́ mi. Àti pé nígbà mí kò kí ń sí àǹfààní fún wa láti lè sọ pé a lè bá ẹlòmíràn sọ̀rọ̀ láti ìta láti lá láti ìta. Torí pé ní ọ̀pọ̀ ìgbà wọ́n kò fún wa ní àǹfààní láti lè láti lá láti lè láti lè láti lè láti lè bá ẹnikẹ́ni sọ̀rọ̀ pẹ̀pẹ̀lú fóònù wa àti pé wọ́n á máa sọ fún wa pé a kò ní àǹfààní àti ẹ̀tọ́ láti lè bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Àti pé bẹ́ẹ̀ sì ni pé lára nǹkan mìíràn tún ni pé ọ̀gá yẹn àwọn tó jẹ́ bí olórí ní ibi iṣẹ́ náà, wọ́n jẹ́ ẹni tí ó ṣe kí tí wọ́n nira láti tú lójú. Wọ́n jẹ́ ẹni tó nira láti tú lójú ní ọ̀pọ̀ ìgbà. Even nígbà tí a bá ṣe ohun tí ó yẹ kó tẹ́wọ́ lọ́rùn, wọ́n á tún ṣèrí àríwísí kan tàbí ìmíì ní ibẹ̀. Àti pé nígbà tí mo bá délé nígbà mí tí ó yẹ kí ó yẹ kí ń sinmi fún ara mi, màá tún ṣe kín ni, màá tún nílò láti lè gbáradì, màá láti lè ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan fún ìgbáradì iṣẹ́ ọjọ́ kejì èyí kò dẹ̀ mú inú mi dùn rárá. Ǹǹkan mìíràn tó tún wá ba iṣẹ́ náà jẹ́ fún tí kò tó tó sì mú kí iṣẹ́ náà kò le fún mi ni pé nígbà mí tí ó yẹ ká kúrò ní ibi iṣẹ́ bí a gogo márùn-ún ìrọ̀lẹ́, á di e bí aago méje kí a tó lè kúrò tí iṣẹ́ bá pọ̀ fún wa láti ṣe. Eléyìí ó sì máa ń sábà wọ́pọ̀ ní ibi iṣẹ́ mi. A lè rí nǹkan báyìí lè wáyé bí ẹ̀mẹta sí ẹ̀mẹrin láàárín ọ̀sẹ̀ kan ṣoṣo. Inú Eléyìí ó jẹ́ kí iṣẹ́ náà kò jẹ́ kíni. Ìṣẹ́ tó dẹ́, tó ní ìdojúkọ ṣùgbọ́n ohun tí mo kàn fẹ́ràn nípa rẹ̀ ni pé wọ́n san owó tí ó da tí ó sì tẹ́ mi lọ́rùn.

Rárá o, èmi kò lu etí mi o. Nítorí wípé níbi tí èmi wà níbí, ní ilẹ̀ Yorùbá tí wàá ń bí, a gbà pé obìnrin nìkan ni ó ní àǹfààní láti lu etí àti pé ọkùnrin kò ní àǹfàní irú ẹ. Ọmọ tí ó bá dẹ̀ ṣerú nǹkan báyìí gẹ́gẹ́ bí ọkùnrin, wọn a máa fi ojú wò ó bí ẹni pé ó jẹ́ ọmọ tí kò gbẹ́kọ̀ọ́. Nítorí wípé ní ọ̀pọ̀ ìgbà àwọn tí wọ́n máa ń ṣe irú nǹkan báyìí gẹ́gẹ́ bí ọkùnrin tí wọ́n máa ń lu etí, wọn a máa ya ọmọ oníjàgídíjàgan àti àwọn ọmọ tí wọ́n máa ń fa ìjànbá sí agbègbè wọn. So eléyìí ló fàá tó jẹ́ wípé ní ọ̀pọ̀ ìgbà tí àwọn ènìyàn ilẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá tí wọ́n bá rí ọkùnrin tí ó lu etí, wọn a máa fi ojú burúkú wò ó pé, à ìkan nínú àwọn ọmọ oníjàgídíjàgan. So nítorí ìdí èyí ẹni tí kò bá sì fẹ́ kí wọ́n fi ojú wò ó tàbí tí ó, tí kò fẹ́ kàn ka òun mọ́ okan nínú àwọn ọmọ búburú tó wà ní àyíká àṣekínni, a máa gbìyànjú láti pa ara rẹ̀ mọ́ kúrò nínú irú ìwà lílu etí gẹ́gẹ́ bí ọkùnrin.

Lára awon ohun tí mo fẹ́ràn lórí pizza mi, òun níyìí, olú, èyí tí a máa ń pè ní mushroom. Mo fẹ́ràn àlùbọ́sà, ìyẹn onions, ata, ìyẹn pepper. Ìgbà mí tí mo bá rí ewé olive, ìyẹn olive leaf, mo máa-- inú mi máa ń dùn si. Bẹ́ẹ̀ sì ni tí mo bá rí tomato àti ẹ̀fọ́, ìyẹn especially ẹ̀fọ́, ẹ́, ẹ̀fọ́, ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ìyẹn spinach. Bẹ́ẹ̀ sì ni tí mo bá rí ẹran adìẹ, ẹran adìẹ ní orí ẹ, ìyẹn chicken tó bá wà lórí ẹ, pizza with chicken. Àti pé ìgbà mí tí mo bá rí ẹran màlúù tí a lọ, ìyẹn ẹran màlúù tí a lọ àbí tí a rún sí orí ẹ, ó máa ń, ó máa, ó jẹ́ ohun tí inú mi máa ń dùn si. Àwọn eléyìí ni àwọn, ẹ́, àwọn, àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza mi. Ìgbà mí náà tí mo bá ṣi ri pineapple ní orí ẹ, mo lè jẹ irú, irúfẹ́ pizza bẹ́ẹ̀.

Irú etí ìgbọ́ tí mo máa ń lò, mo fẹ́ràn láti ra oríṣiríṣi etí ìgbọ́ fún oríṣiríṣi ohun tí mo máa ń fi ṣe. Irú kan wà tí mo máa ń lò tó jẹ́ wípé kò ní okùn, tó jẹ́ wípé ohun tí a máa ń fi, tí a máa ń fi connect ẹ ní Bluetooth. Bẹ́ẹ̀ sì ni mo ní ikan tó jẹ́ wípé ó ní okùn. Bẹ́ẹ̀ ni mo ní ikan tó jẹ́ wípé tí mo bá fẹ́ gbá game tí mo fẹ́ dá ara mi ní inú dùn tí mò ń gbá game, ìyẹn ti ẹ, ó tóbi díẹ̀, òun ni mo máa ń lò. Bẹ́ẹ̀ sì ni mo ní ikan tí mo máa ń lò fún eré ìdárayá nígbà tí mo bá ń ṣe eré ìdárayá, tí mo bá ń gbọ́ orin ní àkókò tí mò ń ṣe eré ìdárayá, mo máa ń lo irú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo ní ikan tó jẹ́ wípé tí mo bá ń ṣe ohun tí ó jẹ́, ó ṣe pàtàkì tí mo nílò láti, tí mo nílò wá, láti wà ní ọkan kan, mo máa ń lò láti lè pa àwọn ariwo tí ó wà ní agbègbè rẹ̀. Àwọn tí mo dè máa ń fẹ́ràn láti ra wọn, láti ra etí ìgbọ́ wọn, óhun ní bí Apple, Sony, Google, Samsung àti OnePlus. Bẹ́ẹ̀ sì ni mo ní àwọn mi ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà láàárín àwọn márùn-ún yìí ni mo máa ń sábà ra nǹkan wọn. Nítorí pé wọ́n jẹ́, à, wọ́n jẹ́, wọ́n jẹ́, wọ́n jẹ́, wọ́n, wọ́n ní orúkọ lọ́pọ̀lọ́pọ̀ wọ́n sì jẹ́ wípé wọ́n máa ń ṣe ohun tí ó dára tí ó sì máa ń wúni ní orí ní gbogbo ìgbà tí wọ́n bá gbé ohun tuntun jáde.

Mo máa ń jẹ́ kí fóònù mi gba iná ní bi èèmejì lójoojúmọ́, ṣùgbọ́n lọ̀pọ̀ ìgbà ẹ̀ẹ̀kan ló máa ń sábà jẹ́. Ìyẹn nǹkan tó dẹ̀ máa ń fà á àbí nǹkan tó máa ń dálé lórí ni pé ohun tí mo bá fi ṣe ní ọjọ́ náà, tó bá jẹ́ pé ọjọ́ tó pé iṣẹ́ mi pọ̀ ni, mo máa ń gbé, mo máa, mo máa, mo máa, mo máa n jẹ́ kó gba iná bi èèmejì sí ẹ̀ẹ̀mẹ́ta. Ṣùgbọ́n tó bá jé pe, tó bá jẹ́ pé mi ò sábà lo, mi ò kí i tí ẹ̀ fẹ́ ti boná àbí tí bá fẹ́ ti gba jẹ́ kó gba iná, màá jẹ́ kó gba iná bí i ẹ̀ẹ̀kan. Lẹ́yìn bí i, lẹ́yìn, lẹ́yìn, lẹ́yìn ìgbà yẹn, màá fi í lẹ̀, màá dẹ̀ fi máa lò ó níwọ̀n ìgbà nǹkan tí mo bá fẹ́ fi ṣe.

Mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. À ní àkókò tí a wà yìí, níbi tí ayé lájú dé yìí, ẹni tí ó bá ní fóònù tàbí tí ó ní kọ̀m̀pútà tí kò sì sọ pé òun ń lò ó láti fi kọ́ nǹkan, ha! Àjẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ kan n fi àkókò rẹ̀ ṣeré ni. So òun, ohun tí mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì pọ̀. Even torí iná dídá ní YouTube mo máa ń kọ́, bí a ti bá ní sọ̀rọ̀ mo máa ń kọ́, bí a ti ń ṣiṣẹ́ àwọn bí a ṣe ń edit fídíò, bí a ṣe ń edit fọ́tò mo máa ń ṣe gbogbo àwọn ohun, mo máa ń kọ́ àwọn nǹkan báyìí náà ní orí Íńtánẹ́ẹ̀tì àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Even d'órí ìgbà mí gan tó jẹ pé lórí ìwé àbí lórí ètò ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́, tí mo fẹ́ mọ̀ nípa nǹkan, màá kọjá lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti lè lọ kọ́ àti pé a máa ń ra àwọn nǹkan kan tí a máa ń pè ní online course. Àwọn nǹkan yìí tí ènìyàn bá fẹ́ mọ̀ nípa iṣẹ́ kan tàbí nípa, ẹ́, nípa skill kan pàtó ni ènìyàn máa ń ṣe irú nǹkan báyìí tí máa dẹ̀ fi owó ra irú nǹkan báyìí àbí tí mo sanwó láti máa kọ́ nǹkan yìí bóyá nípa fídíò wíwò ni tàbí nípa kíkà lásán ni. Oríṣìíríṣìí bẹ́ẹ̀ ni ó wà. Imi dẹ̀ ṣi wà tó jẹ pé a máa gbọ́, títi ta fi máa gbọ́ tán ni. So àwọn nǹkan yìí bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà.

Ah! Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń tún nǹkan ṣe dáadáa. Oríṣiríṣi nǹkan ni a máa ń tún ṣe. Nígbà tí mo jẹ́ bí ọmọ ọdún méjìlá sí mẹ́tàlá, gbogbo àwọn nǹkan bí i lamp àti àwọn ohun tí a fi ń taná nínú ilé tí kò bá sí iná, gbogbo àwọn nǹkan yìí tí ó bá ní fault àbí tí ó bá ra ní ìjàmbá kékeré, mo máa ń tún àwọn nǹkan bẹ́ẹ̀ ṣe. Nígbà tí TV wa náà tó ní fault nígbà yẹn, wọn ò nílò láti pe ẹnikẹ́ni, mo tún un ṣe. Gba àwọn nǹkan yìí, mo kọ́ ni o. Mo kọ́ láti ọwọ́ ìkan náà, àwọn àbúrò daddy mi. Bẹ́ẹ̀ sì ni tí àwọn nǹkan mi bá bàjẹ́ nínú ilé tí kò jẹ́ ohun tí ẹ pé ó nílò láti jẹ́ títu àbí nǹkan náà, mo máa ń tún àwọn nǹkan bẹ́ẹ̀ náà ṣe. Gba àwọn nǹkan yìí, èmi wá nu ẹ́ titẹ́ pé mo kọ́ lóri YouTube, àmi wá tẹ́ pé orí Íńtánẹ́ẹ̀tì lásán láti kọ́, èmi dẹ̀ wá tẹ́ pé ọwọ́ àbúrò bàbá mi tí mo ti sọ ní ọjọ́ ní ẹ̀ẹ̀kan, bẹ́ẹ̀ ná à lọ́wọ́ wọn ni mo ti kọ́. Ó lójú nǹkan tí ó wà nínú ilé tí mo kò le, tí mi ò le tún ṣe yàtọ̀ sí nǹkan bí i AC nìkan. Ṣùgbọ́n TV, fáànù, gbogbo nǹkan báyẹn ni mo le tún ṣe. Lórí gẹnẹrétọ̀ kan ni mo máa ń tún ṣe fún ara mi.

Àní òwúrọ̀ ọjọ́ ìbí mi ni a máa ń kọ́kọ́ gbàdúrà. Àwọn òbí mi á gbàdúrà fún mi, wọ́n á ṣàdúrà fún mi, àwọn ọ̀rẹ́ mi, wọ́n á wá kí mi, wọ́n á ṣe-- wọ́n á fún mi ní ẹ̀bùn, onikàluku á fún mi ní ẹ̀bùn tí ó bá wò wọ́n. Nígbà tí ó bá di ọ̀sán, a máa lọ sí beach iyẹn ní etí òkun. Bẹ́ẹ̀ la ti máa ṣe ìgbádùn ní gbogbo ọ̀sán. A máa mu chap, máa, máa jẹ àwọn snacks, àwọn oúnjẹ fúnyẹ́ fúnyẹ́. Nígbà tó bá lẹ̀ ya, a máa lọ sí ilé oúnjẹ yẹn, restaurant láti lọ wá ǹkan jẹ tó bá di bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́. Láti bẹ̀, a máa gbaẹ̀ lọ sí ibi tí a ti máa ń wo àwòrán àbí tí a ti máa ń wo fíìmù, ìyẹn cinema tí a ti máa ń wo, tí a ti máa ń, tí a ti máa ń wo, tí a ti máa ń wo àwọn, àwọn fíìmù. So nígbà tí a bá gba kúrò n bẹ̀ ni a máa ń gba bẹ̀ lọ sí ilé ijó iyẹn tí wọ́n máa ń pè ní club. Club la máa wà títítitititi dí bí ọwọ́ òru. Láti bí òru yẹn, níbi ọwọ́ ago méjìlá òru ni a máa ń gbìyànjú láti kúrò ní club. Gba mi hotel la máa gbà tó jẹ́ wípé níbẹ̀ ni olúkalùkù wa máa sùn mọ́jú. Nígbà tí ó bá di àárọ̀ ọjọ́ kejì, màá bọ́ sí orí, ẹ́ń, orí fóònù mi láti kí àwọn ènìyàn tí wọ́n bá mi ṣe pé kí mi pé mo dúpẹ́ lọ́wọ́ wọn àti àwọn tí mo bá rí lójúkorojú náà pé wọ́n ṣe fún ohun tí wọ́n ṣe fún mi. Báyìí ni mo ṣe máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà fún ọjọ́ ìbí mi.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ṣe pa ẹja. Ni kékeré mi torí nibi tí a gbé dàgbà, ibi tó súnmọ́ tòsí omi ni. So nítorí ìdí èyí, gbogbo àwọn ọmọ tó wà ní agbègbè wa nígbà yẹn ni wọ́n máa ń pa ẹja. So nígbà yẹn náà, ni èmi náà ti mọ bí a ti fi ìwọ̀ pa ẹja. Nígbà tí mo dàgbà tán náà, mo fẹ́ràn lẹ́kọ̀ọ́ kan bí ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀kan láàárín oṣù, máa lọ sí etí odò láti mú ẹja. Nígbà tí mo bá tún mú tán, ma tún sọ padà síbẹ̀ torí pé irú ẹja bẹ́ẹ̀ kò ṣe fún jíjẹ. Ṣùgbọ́n fún pé kín ni? Sugbọ̀n láti fún kan, fún láti kan dára, ya ẹni ni. So mo mọ bí a ti pa ẹja dáadaa.